Ṣé o ti fún ni ẹ̀jẹ̀ rí? À fúnni ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tí mo ti ṣe rí. À nígbà tí mo wà à ní ilé-ìwé ẹ̀kọ́ gíga. Ó ní à àbúrò mi kan tí ara ò dá. Àbúrò mi ì dẹ jẹ́ ẹni tí mo fẹ́ràn gidi gan. À ìgbà tí wọ́n sọ fún mi à mo bá wọn lọ sí ilé ìwòsàn. Ìgbà yẹn ni wọ́n sọ pé kí fún wọn l'ẹ́jẹ̀. À tódẹ̀ jẹ́ nǹkan tí mo ṣe à lá láì ṣe àní àní.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan. Mo jẹ́ ẹni tí ah ó mọ bí wọ́n ṣe ń jó. Àjíjó jẹ́ ǹkan tí mo ń ṣe lóòrèkóòrè. Ìgbà míìn ti mo bá bá àwọn ènìyàn polówó ọjà, mo máa ń lọ síbi tí wọ́n ti ń jó. Ibi bàyíì ni mo máa ṣe eré ìdárayá fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣínà jẹ́ àwọn nǹkan tí à mọ́ máa rántí, àní torí pé mo fẹ́ràn láti máa kọ àwọn nǹkan tó bá ṣe pàtàkì àbí àwọn nǹkan tó bá ṣe kókó sí mi sílẹ̀, àì lórèkórè nígbà tí wọ́n bá ní àwọn ọ̀rọ̀ àṣírí náà mo máa kọ wọ́n sílẹ̀. Àí, eléyìí ìló dẹ̀ jẹ́ kí ń máa rántí wọn, àní nígbà gbogbo tó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí a ó ṣe pàtàkì sí mi, à tí mo dẹ̀ máa ń ṣe lóore kóòré.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó jẹ́ ǹnkan tí mọ́ máa ń ṣe, tó dẹ̀ jẹ́ àwọn ǹnkan tó ṣe pàtàkì sí mi. Mo máa ń ṣe ìpolówó ọjà, nígbà gbogbo. Àgàgà nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ gbé ọjà tuntun dé, mo máa ń lo, tẹlifíṣàn, mo dẹ̀ máa ń lo, rédíò láti fi ṣe ìpolówó. Ìgbà míì mo máa ń ṣe ìpolówó ọjà, nípasẹ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n máa ń ṣiṣẹ́ lórí, Íńtánẹ́ẹ̀tì àti àwọn social media platform.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé, à, ó ṣe kókó o dẹ̀ ṣe pàtàkì. Nígbà mìí tí mo bá lọ sóde àbí tí mo bá fẹ́ lọ síbi kan tí mo bá ríi wí pé wọ́n ṣìnà àbí mi ò mọ ọ̀nà yẹn dáadáa, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá rí láyìíká. Àwọn èèyàn yíi ni wọ́n máa ń ṣe àjuwé àà ọ̀nà fún mi, à, láti dé ibi tí mò ń lọ.

Kílara ohun oní nínú ilé rẹ tí o fẹ́ràn jù? Ìyàrá tí mo fẹ́ràn jù nínu ilé mi jẹ́ ìyàrá ìbùsùn mi. Ìyàrá ibi tí mo máa ń sùn sí. Ibí jẹ ibi tí, à, ó daa gidi gan an, ó tó kó tutù, ó dè jẹ́ ibi tí wọn ó ti ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Ibi yìí ni mo máa ń lò, à, nígbà tí mo bá lérò láti pinu tàbi láti se àwọn ǹkan kan tí wọ́n ṣe kókó sí mi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Aà, ó lè jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à, ní ọjọ́ Saturday, à, ní Ọ̀sọ̀ọ̀sẹ̀, ìyẹn ní ìparí ọ̀sẹ̀, nítorí pé ìgbà yẹn ni mo máa ń ní, à, ààyè láti ṣe é nítorí irú iṣẹ́ tí mo ń ṣe. À, ìgbà yẹn ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Ó jẹ́ wípé mo máa ń fọ aṣọ, gbálẹ̀ nu gbogbo àwọn yàrá tó wà nínú ilé.

Ṣé ò ní aṣọ wiwẹ́? Aso aṣọ wiwẹ jẹ́ nǹkan tí mọ́ ní sílé tó pọ̀ gidi gan nígbà tí mọ́ bá fẹ́ lọ sí ibi tí wọ́n ń wẹ̀. Ènìyàn tí àwọn olóyìnbo mọ̀ sí Swimming pool, ibi báyi mọ̀ tí máa ń wọ àwọn aṣọ yìí. Aṣọ yìí jẹ́ kí ń máa ń wẹ̀. Ó dẹ̀ ẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe àgàgà ní ọjọ́ Saturday.

Ṣé o, o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nǹkan tí a, ó ṣe pàtàkì sí mi. Nígbà mìíràn tí mo bá fẹ́ a, ṣe àwọn ǹkan kan tí mi ò lè fẹ́ alòpọ̀ àbí a, àwọn ǹkan kan látado àwọn ènìyàn, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ni mo máa ń lò láti fi ṣe wọ́n. Tóbí ẹ jẹ́ wípé ó máa ń ṣe láti yọrí ni.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À, eléyìí oo dúró bí iṣẹ́ bá ṣe pọ̀ tó. Nígbà mi tí n bá dé ibi iṣẹ́ tí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe bá jẹ́ iṣẹ́ kan tó pọ̀ gan gidi, mo máa ń lo ju wákàtí lọ. Tọ́jẹ wípé mo máa ń ṣe àwọn iṣẹ́ yẹn tojohun. Ìgbà mìíràn tí mo bá nílò láti parí iṣẹ́ yẹn lọ́jọ́ yẹn, mo máa ṣe iṣẹ́ ju wákàtí lọ.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Àgbégbá iyin jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe, ní ibi iṣẹ́. Ìgbà mí ì tí mo bá ṣiṣẹ́, dójú wọ̀n, olùdarí iṣẹ́ mi máa ń fún mi lówó. Wọ́n máa ń fún mi ní owó àfikún àbí kí wọ́n kì mí. Eleyi ni mo máa ń ṣe, tí mo bá fẹ́ gba iyìn lọ́wọ́ àwọn ènìyàn àbí, ní ibi iṣẹ́

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ o jẹ́ ìgbà tí inú mi máa ń dùn gidi gan. Mo máa ń fẹ́ràn láti ṣe ètò àwọn nǹkan kan tí mo ní ṣe nígbà yẹn. Kí mo máa to gbogbo àwọn fáìlì àti àwọn ìwé tí mo bá ní láti ṣètò kí n tó lọ sílé. Ìgbà yí ni inú mi máa ń dùn gidi gan.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe, nígbà gbogbo. Ìgbà mí ì tí olùdarí ilé iṣẹ́ mi bá rán mi lọ sí àwọn ibi kan láti lọ ṣe àfọ̀-- à fojú tó àwọn nǹkan kan, mo máa kọ àwọn nǹkan tí mo bá rí níbẹ̀ àti àwọn nǹkan tó jù mí bá bà sílẹ̀. Eléyìí ni mo máa ń kà bí ìròyìn fún àwọn olùdarí iṣẹ́ àti àwọn olùṣiṣẹ́, nígbà tí a bá ṣe ìpàdé.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Pínpín owó náà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìgbà mìí tí mo bá wà pẹ̀lú ọ̀rẹ́, bóyá ta bá lọ sóde àbí lọ síbi ayẹyẹ, ta bá ní àwọn nǹkan kan tí a ní ṣe, ìgbà yí ni a máa pín owó náà. Mo dẹ̀ fẹ́ràn láti máa pín àwọn owó náà lọ́gbọọgba pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? À elèyi jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà mìíràn tí ààyè bá ṣẹ́ sílẹ̀. Tí mo bá rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ àti mo dẹ̀ rí àwọn ọjà kan tí inú mi dùn sí, mo máa ń kúrò nínú ọkọ̀ lati ra àwọn nǹkan yẹn tó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí irọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dáa lára gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ti ṣe à kọ̀wé rẹ̀ sílẹ̀. Àárọ̀ nígbà tí mo bá jí, mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ nítorí pé ó máa ń ṣ’èèyàn lóore dáadáa.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni ẹ̀wà. Ẹ̀wà jẹ́ ǹkan tí a ò dá lára tódẹ̀ jẹ́ wípé, à, mo o máa ń wú mi láti jẹ ẹwà ni oúnjẹ tí mo fẹ́ràn tó jẹ́ oúnjẹ àkàrà tó jẹ́ wípé lóòrèkóòrè tí mo bá n jẹ́ báyìí, ó máa ń fún mi ní okun àti agbára. Ó dẹ jẹ́ ǹkan tí ó dá lára tó máa ń ṣoore, à, tó máa ń ṣòore sára náà.

Ṣé o rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? Eleyii jẹ́, à, ǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí àwọn ènìyàn àbí tí ẹnìkan bá ṣẹ̀ mí, à, tí wọ́n bá ti tọrọ ìdárí jí ẹ̀sẹ̀ àbí tó bá tọrọ ìfòrí jí, mo máa ń darí jì wọ́n. Nítorí wípé ǹkan tí Ọlọ́run kọ sílẹ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Síṣètò àwọn ímeèlì mi jẹ́ nǹkan tí a mo ma ń ṣe lóòrèkóòrè. Nígbà mìí à tí mo bá ní àwọn nǹkan kan láti ṣe, mo ma n rí dájú wipé mo kọ wọ́n sílẹ̀. Mo dẹ̀ yẹ àwọn ímeèlì mi wò finífíní láti ríi dájú wípé à mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe àbí mo à ṣe àwọn, àwọn ímeèlì tí mo ní ń ṣe sáwọn ènìyàn náà.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé ó ń dá lára gẹ́gẹ́ bí àwọn olóyìnbo tí ṣọ̀rọ̀ rẹ̀. Yoga ni mo máa ń ṣe nígbà mìí tí mo bá ń lọ sí ilé eré ibi gym tó jẹ́ wípé ibẹ̀ yen ni mo máa ń se ń ṣe àwọn exercise àti ìdárayá tó yẹ kí ń ṣe tó máa ń mú ara jíye gé tó dẹ̀ máa ń mú ara wà ní ìṣọ̀kan.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? À, lílo, à, ẹ̀rọ ayárabíàṣá jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí wípé, aiṣẹ́ tí mò ń ṣe, òun ni mò máa ń lò láti fi ṣe, à, ètò àti, à, àbojútó àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Eléyìí ni nǹkan tó dẹ̀ ṣe pàtàkì. À, ìgbà mí ì tí mò bá dáwọ́ rẹ̀ dúró, àjẹ́ wípé a ó bàjẹ́ tàbí, à, mi ò rí àyè láti fi lò ó.

Nígbà wo ni o kẹ́yìn ṣunkún? Ìgbà tí mo kẹ́yìn ṣunkún jẹ́ ìgbà tí mo wà ní kékeré, à gẹ́gẹ́ bí ènìyàn, à gbogbo àwọn nka tó bá ṣẹlẹ̀ sí mi, wọ́n máa ń gbà kí mo sára ni gẹ́gẹ́ bí ọkùnrin. Àmó à ìgbà tí mo ṣunkún kẹ́yìn ni ìgbà tí mo wà, à ní kékeré. Tó de jẹ́ wípé ìgbà tí wọ́n nà mí nílé ìwé, à ìgbà ẹni kan ni mo ṣunkún kẹ́yìn.

Ibo ni o máa ń ra nǹkan? Nígbà tí mo bá fẹ́ ra àwọn nǹkan, mo máa lọ sọ́jà. Ọjà jẹ́ ibi tí mo máa ń lọ nígbàkúùgbà lóòrèkóòrè tí n bá fẹ́ ra àwọn nǹkan tí o ṣe pàtàkì àbí tó ṣe kókó sí mi. Àmọ́ nígbà mìí, to ba je pé àwọn nǹkan ránpẹ́ ni, màá ra nínú àwọn ọjà tó wà nínú àdúgbò tí mò ń gbé.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò tí mo fẹ́ràn gidi gan-an, nítorí pé àwọn ètò yìí jẹ́ kí n má ṣe àwọn nǹkan gẹ́gẹ́ bí o yẹ kí n ti ṣe é. Ó jẹ́, ó máa ń jẹ́ kí n kọ́ ìmọ̀ tuntun láti rí dájú wípé mo mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyìíká àti à nínú à ìlú tí mo ń gbé.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi tó jẹ́ wípé mo máa ń ṣe, à, nígbà gbogbo. Nígbà tí, à, mo bá fẹ́ bá àwọn oníbàárà ṣe ìpàdé, mo máa ń ríi dájú wípé mo ṣètò àwọn oúnjẹ, àwọn nǹkan tani láti sọ̀rọ̀ le lórí àti àwọn, à, àdéhùn tani láti ṣe, à, fún ìpàdé náà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun máa jáde, à, ní oṣù Nọ́vẹ́mbà ní, à, ọdún. Ó dẹ̀ jẹ́ ǹkan tí a máa ń ṣe lóòrèkóòrè, tó dẹ̀ ṣe pàtàkì gan-an ni. Ọjà ọdún ṣe pàtàkì. À, ọjà tuntun lè jẹ́ ǹkan tí àwọn èèyàn máa ń dúró de láti rà àti láti rí ṣọdún.

Ṣé o máa ń dé ní àkókò? À dede ní àkókò jẹ́ nǹkan tí à mọ́ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tódẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. À gẹ́gẹ́ bí ènìyàn lóore kóóre nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan, boya mo fẹ́ lọ sóde àbí à mo fẹ́ lọ sí àjọyọ̀, mo fẹ́ràn láti máa ń dé ní àkókò nítorí eléyìí máa ń jẹ́ kí àwọn ènìyàn máa fún mi níyìí, tódẹ̀ jẹ́ wípé ó máa à finú mi dùn gan náà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ẹnìkan? Nígbà tí mo bá dúró de ẹnìkan, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo fẹ́ràn, kí n fi ọkàn balẹ̀. Fífọkàn balẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, nígbà tí mo bá dúró de ẹnìkan, mo dẹ̀ rí i dájú wípé, inú mi ò dàrú àbí mi ò bínú sí ǹkan tí ó bá ṣẹlẹ̀

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kú? Oúnjẹ tó kú jẹ́ nǹkan tí, à, nǹkan tí mo máa ń jẹ, à, nígbà mí ì, à mó, à, ní, à, ìgbà gbogbo, à, ni mo máa ń rí dájú wípé oúnjẹ, à, tó bá kú, mo máa ń fún àwọn, a-a, ẹran ọ̀sìn mi láti jẹ ni.

Àkókò mélòó ni ò ṣètò agogo ìjí rẹ? Agogo mẹ́fà àárọ̀ ni ìgbà tí mo fi agogo ìjí mi sí, tó dẹ jẹ́ wípé nǹkan tí a, mo rí dájú wípé mo máa ń ṣe lọ́jọ́júmọ́ ni. Ó dẹ̀ tun ṣe pàtàkì sí mi ná. Ìgbà yẹn ni mo fẹ́ràn láti máa jí, ó dẹ̀ dá fún mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà? Oúnjẹ ìsinmi, ah, ọ̀sán mi máa ń gbà, ah, wakàtí méjì. Ìgbà yí ni wọ́n máa ń fún mi láti fi sinmi, ah, níbi iṣẹ́ lọ́sàn-án. Ìgbà yí ni mo dẹ̀ máa ń jẹún ọ̀sán náà. So wakàtí méjì ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà níbi iṣẹ́.

Ṣé o máa n-- ṣe o ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Aṣọ àkayòrí jẹ́ aṣọ tí mo máa ń wọ, à, lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́. Aṣọ yìí dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan nítorí pé, à, òun ni mo máa ń wọ. Mi ò fẹ́ràn láti máa wọ aṣọ ilé. Kò dẹ̀ jẹ́, à, ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe náà.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń rà wọ́n lóòrèkóòrè nígbà tí inú mi bá dùn amọ́ tàbí tí owó bá wà lọ́wọ́ mi tàbí tí eléyìí tí mo bá ń lò tẹ́lẹ̀ bá bàjẹ́, ìgbà yìí ni mo máa ra tuntun.

Bawo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eléyìí ni mo máa ń ṣe, à nítorí wípé nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́, mo máa ń lo àkókò fún àwọn ètò níbi iṣẹ́ mi. Àkókò yìí ni mo máa ń tẹ̀lé. À eléyìí dè máa ń jẹ́ kí n ní àsìkò fún ìgbésí ayé mi dáran láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn àti àwọn nǹkan tó máa ń múnú mi dun.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Kọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí bóyá tí mo bá fẹ́ pàrọ̀ ọkàn àbí tí mo bá fẹ́ ṣe àwọn ǹkan kan, à, láti ṣe ìdárayá tàbí, à, láti ṣe ìsọdọ̀tun ǹkan. À, eléyìí ni mo máa ń ṣe. Tódẹ̀ jẹ́ wípé, ó máa ń fi inú mi dùn gan, ó dà máa jẹ́ kí n ṣe àwọn ǹkan tí mo ní ṣe, létòó.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì fún ènìyàn nítorí pé, à nígbà kúùgbà tí mo bá wọ ohun ọ̀ṣọ́, ó máa ń finú mi dùn. Iyen lákọkọ, èkejì ó máa jẹ́ kí ara mi dán, o de máa jẹ́ kí àwọn ènìyàn fún mi ní ìyi naa nigba ìdí èyí, ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí mo máa ń wọ nígbà tí mo bá fẹ́ lọ sóde àbí tí mo bá fẹ́ lọ síbi ayẹyẹ.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Àgọ́ jẹ́ àwọn nnkan tí mo ti lọ rí. Àgàgà nígbà tí mo wà ní kékeré. Nígbà yẹn tí a bá ti ní ìdáwọ́, ìdádúró ní ilé ìwé a máa ń lọ sí àgọ́ láti lọ sóko láti lọ pẹja àti láti lọ sí ibi eré ìdárayá àbí àwọn ǹkan kan tó ṣe pàtàkì sí mi.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn tẹlifíṣàn mi ò jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n, nítorí wípé ó máa ń lo àwọn nǹkan kan tó jẹ́ wípé ó máa ń fi ọgbọ́n wá. Àwọn bí i olùgbóná, àwọn water dispensers ọ̀ọ̀ àwọn yẹn ni àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní sílé.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? À, ìwà tí ó dára nígbà tí mo bá jẹun jẹ́ nǹkan tí, àà, mo máa ń ṣe. Bíi wípé, àà, nígbà tí mo bá jẹun mi ò kí ń sọ̀rọ̀, nígbà tí mo bá jẹun mi ò kí ń tẹ fóònù, nígbà tí mo bá jẹun mi ò kí ń jà àbí kí ń máa pariwo. Àwọn ẹléyìí jẹ́ ìwà tí ó dára tí mo máa ń hù nígbà tí mo bá jẹun.

Nígbà wo ni o máa ń gẹrun rẹ? À, mo máa ń gẹrun mi, à, ní ìgbà kan lóṣù. À, nítorí wipé mo máa ń gẹrun mi, mo dẹ̀ máa ń rí dájú wípé mo ṣe dáadáa, à, nítorí pé mi ò, mi ò fẹ́ràn kí eerí wà nínú irun mi. Eléyi lo fáà tí mo máa ń fi ṣe irun mi, à, nígbà gbogbo, à, lóṣọòṣù.

Ṣé o ní ètò láti fẹ́ láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Àà, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí pé ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ jẹ́ ìlú kan tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn. Ó dà jẹ́, à, ǹkan tí, à, ọ mọ múnu mi bàjẹ́ tí bá ń rí àwọn ǹkan kan tó ń ṣe àti àwọn owó tó ń san fún mi torí pé a kò kódú kò kójú ìwọ̀n.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Nígbà tí mo bá bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń rí dájú wípé mo fi ọ̀wọ̀ si, mo dẹ̀ fi ìfẹ́ sí náa. Àti ma bá wọn sọ̀rọ̀, bá wọn sọ̀rọ̀, bí ọ̀rẹ́ àti bí àwọn ará ilé tó dẹ̀ jẹ́ wípé nǹkan tí mo máa ń ṣe, tó ń jẹ́ wípé wọ́n máa ń fi ra àwọn nnkankan lọ́wọ́ mi nìyẹn.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Rárá, èyí jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbàkigbà tí mo bá fẹ́ kọ àwọn ǹkankan sílẹ̀, bóyá lórí Íńtánẹ́ẹ̀tì tàbí nígbà tí mo bá ń kọ ìmọ̀ tuntun, mo máa ń kọ gbogbo àwọn nǹkan tí mo ní kọ pẹ̀lú ọwọ́. Ó dẹ̀ jẹ́, ǹkan tí mo máa ń ṣe tí, bí ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ wákàtí láti ago márùn-ún láti ago méje mẹ́sàn-án árọ̀ di ago márùn-ún ìrọ̀lẹ́ iyẹn bí ago méjìlá wákàtí méjìlá lójoojúmọ́ ni mo máa ń ṣiṣẹ́. To de jẹ́ nǹkan ti ó máa mú òwo gidi wá.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? À, tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí, à, ó da gidi gan. Ó fẹ̀, ó dẹ̀ tóbi, ó dẹ̀ jẹ́ ǹkan tí wọ́n ṣe pẹ̀lú gíláàsì, à, ǹkan tó dẹ̀ wọ́n ní, à, ó dẹ̀ jẹ́ kí, à, kí máa kọ àwọn nǹkan tí mo ní kọ dáadáa. À, so àwọn ni mo máa ń lò, à, nígbà gbogbo.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? À, mo máa ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Eléyìí ni mo máa ń ṣe nígbà mìi tí n bá ní ìdá ìdáwọ́ dúró níbi iṣẹ́ láti lọ ja yé, láti lọ ṣọ́de, àbí láti lọ kọ́ ìmọ̀ ọ̀tún ní ibòmíràn. À, mọ máa ń ṣe àwọn eléyìí nígbà gbogbo tí wọ́n bá ní ààyè láti ṣẹ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Tí mo bá fẹ́ rántí àwọn àdéhùn tí mo ṣe fún àwọn ènìyàn, mo fẹ́ràn láti máa kọ wọ́n sílẹ̀. Tígbà tí mo bá kọ wọ́n sílẹ̀, eleyii ni mo máa ń lò láti fi rántí wípé mo ṣàdéhùn fún àwọn ènìyàn kan. À, eléyìí ló dẹ̀ jẹ́ kí máa rántí won gidigidi tí mo bá ti ṣe àdéhùn fún àwọn ènìyàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Lọ rí dókítà jẹ́ nkan tí mi ò kí ṣe, nítorí pé mo jẹ́ ènìyàn tí àbò ara ẹ pé gidigan. Mi ò dẹ̀ kí n lọ sí ilé ìwòsàn bẹ́yẹn. Àmọ́ ní oṣù méjì tí ó lọ́sẹ̀yìn mo sì lọ rí dókítà nípa láti lọ yẹ ara wo, kí mọ̀ bí àgọ ara mi ṣẹ́ rí.

Ṣé o máa na ara rẹ? Nígbà mìíràn tí ń bá jí ní àárọ̀ kùtùkùtù, ìgbà yí ni mo fẹ́ràn láti na ara mi nítorí pé mo rí i wípé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nína ara jẹ́ nǹkan tí ó máa ń fi ara, jigiri to dẹ máa jẹ́ kí ara wà ní ìlera, to dẹ jẹ́ nǹkan tí ó tún dára gan-an náà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo ìràwọ̀ àgàgà ní aṣálẹ́ o jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo. Igbà yìí ni inú mi máa ń dùn nítorí pe mo fẹ́ràn láti jókòó si ita ní àsálẹ́ láti máa wo àwọn ìràwọ̀, ó máa ń fi inú mi dùn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí èmi náà fẹ́ràn láti máa ṣe nítorí pé ó máa ń jẹ́ kí n lápọ̀mọ́ ọjọ́.

Ṣé o máa ń fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan. Mo rántí nígbà tí mo wà ní ilé-ìwé àgíràma ìgbà yẹn lohun kò ní ìjọsìn. Ilé ìjọsìn tí mo lọ mo darapọ̀ pẹ̀lú àwọn akọrin níbẹ̀. Àí lé ìgbà yí ni mo á darapọ̀ mọ́ àwọn akọrin tí mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń kọrin dáadáa.

Ṣé ẹ̀yin, ṣe ẹ̀yin, ẹ̀yin máa ń fọ́, ẹ̀yin jẹ́ nǹkan tí ó máa ń ṣe mi nígbà mìí, tí mo bá ṣe iṣẹ́ tí ó pọ̀ ju àbí tí wákàtí iṣẹ́ tí mo ṣe tó bá pọ̀, ẹ̀yin máa ń fọ́ mi nígbà mìí tó jé wipé mo nílò láti lo òògùn àbí ẹ̀rọ ìlera láti fi wọ́n sí, bó ṣe yẹ kò tí rí.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú? À, nígbà tí ọkọ̀ bá ṣèṣe ṣe àbí tí, à, ìdádúró ọkọ̀ bá ń ṣe aláì, à, ìṣe pípé ní, ọ, ìdojúkorojú. Eléyìí ni mo máa ń lo ọgbọ́n àti ìmọ̀ tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga láti fi dá àwọn ọkọ̀ yìí dúró láàláì ṣe ìjàmbá fún àwọn ènìyàn.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ nígbàkigbà tí mo bá bá àwọn ènìyàn ṣiṣẹ́? Nǹkan tí mo máa ń ṣe láti fi tayọ ni wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń ronú jinlẹ̀jinlẹ̀ láti mú ironu tuntun wá àbí láti ṣe àtúnṣe iṣẹ́ àwọn nǹkan tó bá bàjẹ́. Eléyi ni mo máa ń ṣe tó jẹ́ wípé ó máa ń fi mí tayọ láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀ mi àti àwọn ẹgbẹ́ níbi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Ímélì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo máa ń rí i dájú wípé mo máa ń ṣe àyẹ̀wò ímélì ní ìgbà méjì lójoojúmọ́. Eléyìí ni mo máa ń ṣe, à, láti rí i dájú wípé mo gba àwọn, à, ìpè tí wọ́n bá fi ránṣẹ́ sí mi, à, ní ìgbà tí ó yẹ kí ń ṣe àti, à, kí ń lè rí i dájú wípé mo mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nípa àwọn nǹkan tí wọ́n fi ránṣẹ́ sí mi náà.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro èrò alara ayara bí àṣá. Nígbà lóòrèkóòrè tí mo bá kọjú àwọn ìṣòro lórí, ah ah, ah, ẹ̀rọ ayara bí àṣá, mo máa n lo àwọn ọgbọ́n tí mo kọ́ nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ yunifásítì si. Tí ó bá ṣiṣẹ́, mo máa n pe àwọn tó mọ̀ nípa àwọn tó ní ìmọ̀ nípa àwọn ìṣòro wọ̀nyí. Àwọn ni mo máa kàn sí tí wọ́n bá mi ṣe, tí wọ́n a baa ba mi yanjú ẹ.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? À, ó jẹ́ nǹkan tí á, o ṣe kókó sí mi. Àń, lóòrèkóòrè nígbà tí àwọn ènìyàn tí mo bá mọ̀ bí ọ̀rẹ́ àbí àwọn ẹbí ti wọ́n bá bèèrè àwọn ìrànwọ́ lọwọ́ mi, mo máa ń ṣe fún wọn. Aláìso fún ẹni kankan eleyi de jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo tó máa ń fi inu mi dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? À, ó ní ìgbà kan tí mo gba ẹnìkan sí ibi iṣẹ́. Èèyàn yìí dẹ̀ jẹ èèyàn tí mo fẹ́ràn gan àmọ́ à ẹ̀yàn ẹ jẹ ẹni tí ó máa ń mú nǹkan àwọn èèyàn, so nígbà kan tí ó parọ́ fún mi nípa à owó kan tí ó tó sọnù níbi iṣẹ́. Ìgbà yíì ni mo rí wípé òun ló mú owó yẹn tí ó dẹ̀ à parọ́ nípa, nípa ìdí èyí mo lé e kúrò nínú ibi iṣẹ́ nígbà yẹn.

Báwo ni o ṣe máa ń kọjú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí ó máa ń kojú, tí mo máa ń kojú lóòrèkóòrè àti nígbà gbogbo. Àmọ́, nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí àti àwọn ìṣòro yìí bá dé, mo fẹ́ràn láti kàwé láti ṣe ìwádìí nípa ẹ̀ àti láti ṣe àtúnṣe lórí ẹ̀. Àwọn eléyìí ni mo máa ń ṣe láti kọjú àwọn ìṣòro. À kí iṣòro tí mo bá ń bá pàdé ní ibi iṣẹ́.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ nǹkan tí mo máa ń pàdé nígbà míì, nígbà nínú àwọn oṣù míì, tojẹ́ wípé wọ́n dàgidi gan, wọ́n de jẹ́ ǹkan tí, àh, wọ́n dára. Àh, mo máa ń pàdé wọ́n lóòrèkóòrè. Àh, ó de jẹ́ ǹkan tó ṣe pàtàkì náà sí mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní dédé aago méje, àálẹ́ nítorí wípé elé lo máa jẹ́ kí oúnjẹ yẹn wálẹ̀. À bó ṣe é kó wálẹ̀, ó dà máa jẹ́ kí, à, ọmú ara ṣe ọkànná. À nípa ìdí èyí, oúnjẹ alẹ́ máa ń jẹ ní dédé aago méje, àálẹ́.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? À, nígbà tí wọ́n bá ṣe àwọn ènìyàn bóyá ọ̀rẹ́, ẹbí àbí ará, mo máa ń bẹ̀ wọ́n, ìgbà mìí mo máa ń fi lẹ́tà ránṣẹ́ sí wọn, ìgbà mìí mo máa ń bá wọn, à tó jẹ́ wípé a máa sọ̀rọ̀ lórí ẹ̀, mo dẹ̀ máa tọrọ àforíjì, mo máa bẹ̀ wọ́n. Eléyìí ni mo máa ń ṣe, láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o ti lọ sóde rí? Mo máa ń lọ sóde dáadáa, à, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà mìí, à, tí a bá fẹ́ lọ ṣayé àbí tí a bá fẹ́ lọ se ayẹyẹ. Ìgbà yíì ni a máa ń lọ sóde. Tọ́ jẹ́ wípé a máa ń ṣe ǹkan tuntun, à, a máa ń lọ sí ibi tí, à, inú wa fi dùn bíi ìtẹ́kùn àbí ká lọ sí ibi ilé oúnjẹ.

Báwo ni o máa ń ṣe irun rẹ? À, irun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. A Mo de máa ń ṣe lóòrèkóòrè, à ìgbà míì ní inú ọ̀sẹ̀, ìgbà míì ìgbà kan ní ọ̀sẹ̀ méjì. E Éleyi ni mo máa ń ṣe. Tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, à irun mi mo fẹ́ràn láti máa ṣe nígbà gbogbo nítorí mo fẹ́ràn ko ó máa dán.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe, lẹ́ẹ̀kọ̀kan, nítorí pé mi ò fẹ́ràn àjọyọ̀ tí àwọn ènìyàn máa ń pọ̀. Tí n bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo fẹ́ràn kí àwọn ènìyàn kan máa pọ̀ síbẹ̀. Mo lè fẹ́ràn láti ṣe, à, kí n pe àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ tí kò pọ̀ náà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá mú ohun mímu? Rárá, mi ò kí ń lo ọ̀pá ìfàmọ́ra nítorí wípé mi ò kí ń mu ǹkan tí èmi mi ò ká àbí tí èmi mi ò gbẹ. Nígbà tí mo bá lọ sóde lọ mú ǹkan, mo máa ríi dájú wípé mi ò mú ju ǹkan tí èmi mi di gbẹ lọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ nǹkan ti mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́, ẹbí àti ará mi. Ìgbà mìíràn nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń lo elé yìí láti fi ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá olùdarí ibi iṣẹ́ àti àwọn ènìyàn tó ṣe pàtàkì sí mi náà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ní ọ̀sán, mo máa ń sùn lẹ́kọ̀ọ̀kan. Kì í ṣe ǹkan tí mo máa ṣe ní ìgbà gbogbo nítorí pé láti ọjọ́ Monday dé ọjọ́ Friday, mo máa wà ní ibi iṣẹ́. Fún ìdí èyí, mi ò ráyè láti máa sùn ní ọ̀sán àmọ́ ní ìgbà tí mo bá dé láti ilé ìjọsìn, iyẹn ni ọjọ́ ìsinmi, ìgbà yìí ni mo máa ń ráyè láti máa sùn ní ọ̀sán.

Ṣé o ní ọkọ̀? À, mi ò ní ọkọ̀ bí mo ṣe wá yìí. Ọkọ̀ tí mò ń lò kì í ṣe ọkọ̀ tí mo fi owó mi rà mọ́. Ọkọ̀ tí wọ́n gbé fún mi láti ilé iṣẹ́. Ilé iṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nsinyii, àwọn ná gbé ọkọ̀ tí mò ń lò fún mi. Tọ́ de jẹ́ pé ọkọ̀ tí ó da gidi gan-an ni tí mò ń lò láti lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ àti láti wá sí ilé náà.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí a máa ń ṣe ètò rẹ̀ ní fínnífínní, tí mo jẹ́ rí i dájú wí pé wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ní ṣe. Mo, ah, fi rí i dájú wípé mo fi ètò àti ìmọ̀ tí wọ́n níro wọ́n tí wọ́n, ah, láti tẹ̀lé láti ṣiṣẹ́ wọn dojú òṣùwọ̀n.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ ni àwọn orin tí àmọ́ fẹ́ràn, tó jẹ́ àwọn jùjú tàbí àpàlà. Àwọn orin yìí jẹ́ àwọn orin tó dáa gidigan tó jẹ́ orin tí wọ́n ti ń kọ láti ayé bayé. Orin yìí dẹ̀ jẹ́ orin tí mo fẹ́ràn, orin àpàlà ni orin tí mo fẹ́ràn láti gbọ́ nígbà gbogbo.

Kí ni, kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? À, nígbà tí mo bá dé láti ibiṣẹ́ ní dédé aago márùn-ún à ìrọ̀lẹ́ tí mo bá ti wẹ̀, tí mo bá ti jẹ ohun, nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni wípé mo fẹ́ràn láti máa wo àwọn ètò lórí tẹlifíṣàn tó máa ń mú ọgbọ́n wá to de je wípé ǹkan tí mo máa ń ṣe láti kọ́ ìmọ̀ tuntun ni. Eléèni mo máa ń ṣe kí n tó lọ sùn.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni, àpò tó jẹ́ owó. Mo máa ń fi owó sínú ẹ̀. Àwọn owó yìí ni mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti ra àwọn nǹkan tí mo fẹ́ràn. Mo dẹ̀ máa ń fi àwọn káàdì, tí mo máa ń fi ṣe àwèjúwe ara mi fún àwọn ènìyàn náà, fún ibi iṣẹ́ àti fún ọjà.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ǹkan tí mo máa ń gun nígbà tí mo wà ní kékeré. Nígbà tí a bá fẹ́ lọ sí oko àbí tí a bá fẹ́ lọ sí àgọ́, ọkọ̀ yìí ni a máa ń lò, a máa ń fi kó àwọn ẹrù nígbà yẹ̀n ọ́hùn. Alùpùpù dẹ fjẹ́ mọ́tò kan tí mo fẹ́ràn gidi gan. Ó jẹ́ ọkọ̀ tí mo mà ń lò nígbàtí mo wà ní kékeré láti lọ sí ilé ìwé, láti ilé mi lọ sí ilé ìwé náà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, lọ́sọ̀ọ̀sẹ̀. Ó jẹ́ ibi tí mo máa ń lọ, tí mo máa ń fi ṣe ìdúpẹ́, tí mo máa ń fi ṣe àwọn nkankan tí mo nífẹ̀ẹ́ sí. Ilé ìjọsìn ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lọ síbẹ̀ lóòrèkóòrè lọ́sọ̀ọ̀sẹ̀.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní pópónà? À, mi ò fẹ́ràn ra oúnjẹ ní pópónà nítorí wípé àwọn oúnjẹ tí wọ́n, tí wọ́n ń tà ní pópónà ò jẹ́ àwọn oúnjẹ tí mi ò mọ bí wọ́n ṣe ṣẹ́. Mi ò mọ ibi tí wọ́n ṣe ṣé náà. Nípa ìdí èyí, mi ò kín fẹ́ràn láti ra oúnjẹ ní pópónà nítorí pé, à, ààbò ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nípa èyí, mi ò fẹ́ràn láti jẹ àwọn oúnjẹ ku jẹ́, à, à nígbà gbogbo.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Àá, jíjí ní òwúrọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo rí i dájú wípé mo máa ń dìde ní dédé aago márùn-ún, ìyẹn ni òwúrọ̀ kùtù. Tí mo bá ti dìde, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbàdúrà nítorí pé mo gbàgbọ́ nínú àdúrà. Ó dà jẹ àwọn, àá, ìlànà tí mo fi sílẹ̀ fún ara mi. Tí mo bá ti gbàdúrà, mo máa ṣe àwọn iṣẹ́ ilé tí mo ní láti ṣe kí n tó rí i dájú wípé mo jáde.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyìn? À, ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyín ni oṣù tí ó kọjá. Ìgbà yìí ni mo, à, ẹyín mi kan mí nígbà yẹn nítorí pé, à, ó ń dùn mí bí i bá kan. Ìgbà yẹn ni mo lọ sí ilé ìwòsàn tí mo lọ wo ẹyín mi. Tó dẹ̀ jẹ́ wípé kò sí àìsàn àbí àbò ara tó ń ṣe mí. Eléyìí dẹ̀ fi inú mi dùn náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Àá, kí kẹ́yìn lọ sí ọjà, mo sì lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá nítorí wipé mo fẹ́ràn kí n máa lọ sọ́jà gidi gan láti lọ ra àwọn nǹkan tí mo nílò láti fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, bóyá òǹkan. Elò láti se oúnjẹ, láti fi ṣiṣẹ́. Àá, mo dẹ̀ tí lọ sọ́jà ní ọ̀sẹ̀ tí ó kọjá.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti máa gbọ́ orin nítorí pé orin jẹ́ nǹkan tí àá, ó ṣe pàtàkì sí ènìyàn. Àá, ó máa finú mi dùn, ó dẹ̀ máa ń ṣe ìdárayá fún mi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìkàn tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn. Mo fẹ́ràn láti máa gbọ́ orin àwọn orin ẹ̀mí, àlọ lọ́kan ojọ̀ kan.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí àsìkò wà fún mi láti fọ aṣọ ni ọjọ́ Saturday. Ọjọ́ Satide yii jẹ́ ìgbà tí ó jẹ́ wípé mi ò kí ń lọ síbi iṣẹ́, mo máa ń wà nílé ni. Ìdí nìyẹn tí mo fi rí ààyè láti fọ aṣọ. Ìgbà yíì dẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń fọ aṣọ àti láti fọ àwọn ilé mi náà láti rí daju wipé gbogbo ilé wà ní mímọ́.

Ṣé orí máa ń fọ ọ? Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Boya tí mo bá ṣe àwọn iṣẹ́ tó lágbára àbí àwọn iṣẹ́ tí ó jẹ́ wípé ó ń ju wákàtí ẹtí mo máa ń ṣiṣẹ́ lọ, eléyìí máa ń jẹ́ kí orí fọ́ mi. À, nígbà kan, à tí tó jẹ́ wípé, à mo máa ń lo àwọn òògùn orí fífọ̀ sí i.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ aṣọ alẹ́ àbí aṣọ ìwọ̀sùn ni mo fẹ́ràn láti máa ń wọ̀. Àwọn eleyi asọ tó máa ń tóbi, tó jẹ́ wípé wọ́n máa ń bo ara ẹ̀eyàn, tí ó jẹ́ kí ń jẹ́ kí oru o máa mú àwọn ẹ̀yàn. Aṣọ yìí ni mo fẹ́ràn láti wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì nítorí wípé ó máa ń jẹ́ kí ara dán, ó dẹ̀ má jẹ́ kí ara wà ní líle ní líle. À I para ni nǹkan tí ó ṣe pàtàkì sí mi lóòrèkóòrè nígbà tí mo bá lọ wẹ̀. À laarọ tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́, mo fẹ́ràn láti fi ipara sára, mo dẹ̀ máa ń ṣe nígbà gbogbo.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi tí àwọn olóyìnbo mọ̀ sí ọjọ́ Sunday. Àgbáyé ni mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà fún ọlọ́run run, láti sinmi àti láti lọ kí àwọn ọ̀rẹ́ àti àwọn ah alẹ́ náà. So ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ gidi gan. Lálákọkọ́, iná mọ̀nàmọ́ná jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń dojúkọ mi nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ó ní di, iná mọ̀nàmọ́ná lóòrèkóòrè. Ah, ìsíná mọ̀nàmọ́ná jẹ́ àwọn ìdojúkọ tí mo máa ń, ah, tí ó ń dojúkọ mi ní ibi iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Títọ́jú èékáná mi jẹ́ nkna tí ó ṣe pàtàkì. Lórèkórè nígbà tí èékánná mi bá, tó bá, tó bá dọ̀tí, ìgbà yí ni màá n lọ síbi tí wọ́n ti n ṣe èékánná láti lọ ríi dájú pé mo fọ̀ àmọ̀dẹ́ ṣe dáradára. Èyí ni mò ń ṣe láti ríi dájú wípé mò ń tọ́jú èékánná mi.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Lójoojúmọ́ mi ò kí ń mu Ògùn. Ìgbà tí mo máa ń mu Ògùn ni ìgbà tí mo bá ní ààbò ara bí i tí ara mi ò bá yá fún àwọn nǹkan kan. Ìgbà yìí ni mo máa ń mu Ògùn. Mímu Ògùn lójoojúmọ́ jẹ́ nǹkan tí kò dára. Kí n dẹ́ ṣe nǹkan tí mo máa ń ṣe, nígbà gbogbo.

Oṣù wo ni a bí o? Oṣù tí wón bí mi ni oṣù kejì ọdún, ìyẹn, à, oṣù February, à, tó dẹ̀ jẹ́ oṣù tó ṣe pàtàkì sí mi nínú ayé mi nítorí pé oṣù yìí jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún àti ìbẹ̀rẹ̀, à, ayé tuntun fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ ọṣù tí mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi náà.

Èdè wo ni o fẹ́rẹ̀ kọ́? Èdè tí mo fẹ́rẹ̀ kọ́ ni èdè Spanish. Spanish jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé mo máa ń lò lóòrèkóòrè láti fi darapọ̀ mọ́ àwọn ènìyàn tí mo bá ń ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ tó wà ní òkè òkun, nítorí pé, èdè àìyédè jẹ́ ǹnkan tí ó ṣe, tó ṣe pàtàkì tó dè máa ń dá àwọn ìjà sílẹ̀ láàrin àwọn ènìyàn. Nígbà tí n bá kọ́ Spanish tán, eleyìí máa rọrùn fún mi láti ṣiṣẹ́ pẹ̀lú wọn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? À, ìró àwọn oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn èèyàn máa ń pè mí lórí ẹ̀rọ ayára bíi àṣá, wọ́n máa ń ṣẹ̀ndì íméèlì àti lẹ́tà sí mi náà. Eléyìí ni mo máa ń ṣe láti fi gbọ́ àwọn nǹkan tí wọ́n ń sọ àti láti fi dá àwọn ìbéèrè tí wọ́n bá ń bèèrè lọ́wọ́ mi náà.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀ ṣe gidigan nígbà tí mo wà ní kékeré. Nígbà yẹn lóhùn. Ìgbà yìí ni mo kọ́ bí a ṣe ń wẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi nítorí pé ẹ̀gbọ́n mi mọ bí a ṣe ń wẹ̀ dáadáa. Ó dẹ̀ jẹ́ ènìyàn tí ó kọ́ mi láti wẹ̀ nígbà yẹn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ máa ń mú inu mí dùn nígbà tí mo bá ń ṣe é.

Akoko mélòó ni ọ lọ máa ń sùn? À, nígbà gbogbo tí n bá ti dé láti ibi iṣẹ́, à, iyẹn ní ìrọ̀lẹ́ ngbà tí mo bá ti jẹun tán tí n bá ti fi ọkàn balẹ̀, mo máa n lọ sùn ní dédé ago mẹ́sàn án. À, eléyìí máa jẹ́ kí n sùn dáadáa. Tódẹ̀ jẹ́ wípé ó ṣe pàtàkì sí àpò ara àti ó máa jẹ́ kí n sùn dáadáa náà, à, bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣeṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣeṣẹ́pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léyìí ní ìrọ̀rùn, à tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ jẹ́ kókó sí mi pẹ̀lú ìfẹ́ àpẹ̀lú ìṣọ̀kan la máa ń jẹ́ ó ń ṣe ṣẹ́pọ̀.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Modẹ́ máa ń ṣe eléyi pẹ̀lú ọkọ̀. Tí mo bá ti jí láàárọ̀, ní òwúrọ̀ kutu tí mo bá ti ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe, mo máa lọ wọ ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ iyẹn ní ibùdo ọkọ̀. Tí mo bá ti wọ ọkọ̀ dé ibẹ̀, mo tún máa wọ ọkọ̀ dé lálẹ́ àṣalẹ́.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà ó jẹ́ owó tí ó dára sí mi. À ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa dùn sí, nítorí pé wọ́n máa ń fún mi ní owó àfikún èèyàn nígbà tí a ṣe iṣẹ́ dé ojú òṣùwọ̀n tàbí ju wákàtí tó yẹ kí n ṣe iṣẹ́ lọ. À owó tí mò ń gbà ó dẹ̀ jẹ́ owó tó dára láti fi gbé bùkátà tí mò ń gbé lóòrèkóòrè.

Ṣé o mọ ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì? À, mọ́ máa ń kọ àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó dẹ̀ jẹ́ ǹkan tí àá ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn lóòrèkóòrè. Nígbà tí mo bá fẹ́ kọ àwọn ìmọ̀ tuntun, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, iyẹn lórí àwọn àá sáìtì kọ̀ọ̀kan láti lọ kọ àwọn ǹkan tuntun, àgàgà tó bá jọ bí iṣẹ́ àbí sì ìmọ̀ tuntun nípa owo náà.

Wákàtí mélòó ni o máà ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nínú balùwẹ̀ mi. Mo ní à ojú ìbòjú síbẹ̀ tó lè jẹ́ ǹkan tí mo máa ń wò lára àárọ̀ nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀ àti lálẹ́ tígbà tí mo bá fẹ́ lọ wẹ̀, mo máa ń wọ ojú mi nítorí pé ó ṣe pàtàkì à sí mi.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? À, nígbà tí mo bá sùn, mi ò kí ń fẹ́ràn láti máa rọri nítorí pé ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn. Ó dẹ̀ jẹ́ àwọn àṣà tó jẹ́ wípé, à, kò dára ní ilẹ̀ Yorùbá. Nípà idí èyí, nígbà tí mo bá sùn, mi ò kí ń rọrùn kí n dẹ i ṣe nkan tí ó dára gẹ́gẹ́ bí ọmọlúwàbí náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ah, eléyìí jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá bá àwọn ènìyàn tó ń pọ̀ sọ̀rọ̀. Nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn tó pọ̀, ah, mo máa ń lo àwọn ẹ̀rọ yìí. Ah, fún ìdí èyí, àwọn ènìyàn máa gbọ́ àwọn nǹkan tí mo ń sọ geerege aláìsí, ah, ní àní nínú ẹ̀.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Àwọn ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo lè ní wọn lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ilé ni mo máa ń lò. Láti fi dáàbò bo kọ̀ǹpútà káwọn ènìyàn àbí àwọn olè kó má lọ jí àwọn nǹkan bíi fáìlì àbí dọ́kúmẹ́ǹtì mi lórí ẹ̀, mo lè máa ń lò ó lóòrèkóòrè.

Ẹfọ wo ni o fẹ́ràn oúnjẹ jù? Ẹfọ tí mo fẹ́ràn oúnjẹ jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí o máa ń sara lóore, to de jẹ́ ẹ̀fọ́ tó máa ń jẹ́ kí ènìyàn sanra. Ẹ̀fọ́ yìí máa ń fún yàn ní ẹ̀jẹ̀, ó de máa ń fún yàn ní omi náà. Nítorípa ìdí èyí, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tó jọ́ wípé òun ni mo fẹ́ràn láti máa ń jẹ́ jù ní ìgbà gbogbo.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gidi gan, nítorí pé ní àwọn nǹkan kan tí mo máa ń lò ní ojojúmọ́ ní ibi iṣẹ́, à órí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra gbogbo wọn. Wọ́n dẹ̀ jẹ́ nǹkan tó máa ń rọrùn fún mi láti rà nítorí pé, à Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à tọ dẹ̀ máa jẹ́ kí àwọn èèyàn ṣe àwọn nǹkan tó ní ṣe, à nígbà gbogbo.

Ṣé o máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo máa ń ṣe nígbàmii tí àsìkò bá wà fún mi láti ṣeẹ́. Igbà míi ta bá lọ sí àwọn àgoọ́ láti lọ kọ́ àwọn ìmọ̀ tuntun. Ìgbà yìí ni a máa ń ṣe à ìgbéjáde àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa ní ibi iṣẹ́. Ó dẹ̀ jẹ́ pé èmi máa n ṣe olùdarií rẹ̀.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí n bínú, nípa lábẹ́ bó ti hùn kórí àbí nǹkan kan ṣẹlẹ̀, mo máa rí i dájú wípé mi ò bínú. Mo dẹ̀ fi ọkọ̀ mi balẹ̀ kí n tó dé ibi tí mò ń lọ nítorí pé ilé ṣe pàtàkì, ó máa ń fún ni ìyí, ó dẹ̀ jẹ́ ìwà à tó yẹ kí ọmọlúàbí máa rò nígbà gbogbo.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà gbogbo. Eléyi ni mo máa ń lò ó, àh, ti oorun bá pọ̀ tí mo dẹ̀ fẹ́ jáde, gíláàsì oorun ni mo máa ń lò ti máa n fi bo ojú mi nitorí bẹ́ẹ̀, oorun kò ní ṣe ìjàmbá sí mi àbí láti fi pa mí àbí ò ṣe yé korí nígbà gbogbo.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tí tọ́jú ara mi ń bẹ̀rẹ̀ láti jíjẹ ohun, mo fẹ́ràn láti jẹ àwọn nǹkan tó dáa sára nítorí wípé jíjẹ àwọn nǹkan tó dára jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe ìmọ́tótó ara náà. Mo máa wọ aṣọ tó dára, mo máa jẹ àwọn nǹkan tó dára, mo dẹ̀ máa rí pé àyíká mi máa ń dán, ó dẹ̀ jẹ́ ibi tí ó dára láti gbé náà.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa ń ṣe ètò bí mo ṣe máa lo àwọn àkókò mi. Eléyi de jẹ nkan tí ó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀. Eléyi wá dá dúró lórí àwọn iṣẹ́ tí mo ní ṣe lọ́jọ́ àti àwọn kookan tí mo nílò láti lò fún àwọn ǹkan tí mo fẹ́ ṣe.

Ṣé o ní káàdì ìṣe? Kaadi ìṣe jẹ́ nǹkan tí o ṣe pàtàkì sí mi. Ó de je ǹkan tí mo ní tí mo máa ń lò lóòrèkóòrè nítorí pé, à nígbà tí mo bá fẹ́ máa lọ sí ibi iṣẹ́ ó ní àwọn ìdíwọ́ lọ́nà, bóyá àwọn ọlọ́pàá àbí àwọn èèyàn mí ì tí máa fẹ́ mọ ènìyàn tí mo jẹ́. Kaadi yìí ni mo máa ń fi ṣe àjúwe fún wọn ẹni tí mo jẹ́. À ó de je ǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Ọjọ́ mélòó ni ò ń ní fún ìsinmi ọdọọdún? À, ẹ lèyi dúró lórí àwọn iṣẹ́ tí mo bá ní láti ṣe ní ọdún náà. Kò sí à, ọjọ́ mélòó àbí ọjọ́ pàtó tí mo máa ń lò fún ìsinmi. E léyi dá dúró lórí àwọn iṣẹ́ tí mo bá ní ṣe à lọ́dọọdún. À, àmọ́ mo máa gba àsìkò tí ó pọ̀ fún ìsinmi à lọ́dọọdún.

Irú kọ̀ǹpútà wò ní o ní? Kọ̀ǹpútà tí mo ní jẹ́ kọ̀ǹpútà ìgbàlódé tọ dẹ̀ jẹ́ ǹkan tí ó dára púpọ̀ láti ṣe àwọn iṣẹ́. Tí mo ní láti ṣe àwọn iṣẹ́ tó jẹ́ wípé ó máa ń mú ìlọsíwájú àti ìtẹ̀síwájú iṣẹ́ àti ọjà tí mò ń tà. Àwọn irú kọ̀ǹpútà yìí ni mò ní lọ́wọ́ nísìyí.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn à tí inú mi máa ń dùn sí ni wípé kí n lọ sí à cinema, ìyẹn ilé ibi tí wón ti máa ń wo àwọn àwòrán, àwọn fíìmù àti àwọn à fíìmù tuntun tó ṣẹ̀ jáde. À mó ń like oúnjẹ náà, mo de like ijó àti orin náà.

Kí ni o mọ̀ ní wà nínú òṣìṣẹ́ tuntun? Kí ni nǹkan tí mo n wá nínú òṣìṣẹ́ tuntun pọ̀ jaburata. Ikínní ni ìwà wọn. Ìwà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti mú iṣẹ́ tẹ̀síwájú. Àà, ẹlẹ́ẹ̀kejì ni, a, ọgbọ́n àti ìmọ̀ tán ní nípa iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe, eleyi ṣe nǹkan tí ó jẹ́ kókó nínú nǹkan tí mo n wá nínú òṣìṣẹ́ tuntun.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni, àà, àà, ibi gym. Íbí báyìí jẹ́ ibi tí mo ń ṣe ìdárayá, a ò dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí wípé, àà, lílé ra ààbò ara àti ǹkan tó ṣe pàtàkì nínú ara ènìyàn ni kí ẹ̀yàn ṣe ìdárayá nígbà gbogbo. Íbí báyìí ni mo fẹ́ràn láti máa lọ jù.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Aà, tí iṣẹ́ bá pọ̀, mo máa ń ṣe ìfaradà nígbà gbogbo. Mo dẹ̀ máa ń fi ọkàn balẹ̀ láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe. Láàláì ṣe àní àní, eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí ni mò ń ṣe lóòrèkóòrè láti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Mo máa ń lo ìrọ̀rí, à, méje, à, nígbà tí mo bá fẹ́ sùn. Élèyi dẹ̀ jẹ́ kí, à, ara kó tún mi dáadáa. Ó dẹ̀ máa jẹ́ kí ń sùn dáadáa naa. À, ìrọ̀rí méjì ikan ní orí mi, mo dẹ̀ máa ń fi ikan sẹ́gbẹ̀ mi. À, eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo nígbà tí mo bá fẹ́ lọ sùn. À, ìrọ̀rí méjì ló dẹ̀ wà ní ibi tí mo ń sùn sí náà.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Eleyii jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì àmọ́ ó dúró lórí àwọn ohun kankan tó n bá yí àwọn ibi tí mo ń sún ká. Tó bá jẹ́ wípé ìgbà tí òrúrùú wà ni, tí òrú mú mi ò fẹ́ràn láti máa ń bo ara pẹ̀lú aṣọ ìbora. Àbí tó bá jẹ́ ìgbà tí òtútù wà àbí tí ọyẹ́ mú, ìgbà yìí ni mo máa ń bo ara pẹ̀lú aṣọ ìbora tí mo bá ń sùn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì, lálákọ́kọ́ iná, iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí, à, mi ò kí n fi ṣeré níbi, àà, ibi iṣẹ́ mi nítorí pé ó ṣe pàtàkì. À, láláìkejì kọ̀ǹpútà, kọ̀ǹpútà jẹ́ nǹkan tí mo máa ń lò gidi gan, torí ẹ yẹ pé gbogbo iṣẹ́, à, tí mo máa ń ṣe kọ̀ǹpútà ni mo máa ń lò. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? À, jíjẹ nínú ọkọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, igbà mí nígbà tí àyè o ba ṣi bóyá nínú ilé à tàbí ní ibi iṣẹ́. Mo fẹ́ràn láti lọ sínú ọkọ̀ mi láti lọ jẹun nítorí wípé à kí ń ṣe ǹkan tí ó lé rara. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí àyè bá gbà mí, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ ní dáadáa. À, nínú ilé mi, lé jẹ́ nǹkan tí mo kọ́ tó jẹ́ wípé, à, láṣalẹ̀ ní ìrọ̀lẹ́ ìbíbàyí ni mo máa ń jókòó sí láti gba afẹ́fẹ́ tàbí atẹ́gùn tí ó da sára àti láti pa àlọ́ fún àwọn àwọn ọmọ mi kí n tó lọ sí inú ilé lọ sùn.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Àti tún àwọn nǹkan ṣe jẹ́ ó ṣe nǹkan tó ṣe pàtàkì. Ó dẹ̀ ní àdúru àwọn nǹkan tí mo lè tún ṣe. Ilé tí ó bá jẹ́ nǹkan tí mo lè tún ṣe bíi àwọn nǹkan ilé àbí iná tàbí òmíràn. Àwọn eleyii jẹ́ nǹkan tí mo máa ń ṣe fúnra mi nígbà tí wọ́n bá bàjẹ́. Àwọn eléyìí tó bá kọjá ìmọ̀ àti òye mi lọ, mo máa pe àwọn tó mọ̀ ṣe kí wọ́n bá mi ṣe.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza jẹ́ bíi ẹran, ẹran tó jẹ́ wípé, à, wón ti garnish àbí àwọn ẹran tí wón ti sun. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń ṣe àlòre lára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo tu fẹ́ràn náà, tó dẹ̀ da, à, ṣára.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nkan tó ṣe pàtàkì bọ́ya ní ibi iṣẹ́ tàbí ibi ọjà. Àmọ́ níbi òwò tí mo ń ṣe, mo fẹ́ràn láti máa ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn ènìyàn. Éléyìí máa jẹ́ kí ìmọ̀ ṣọ̀kan, eléyìí máa jẹ́ kí ọjà wà, kí àwọn oníbàárà ki wọ́n dè dúró láti bá èèyàn ṣọjà náà.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Coffee jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa mu nítorí pé lóòrèkóòrè tí mo bá mu coffee, ó máa ń jẹ́ kí oorun máa ń kùn mí. Ṣó nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, à, mi ò fẹ́ràn láti máa mu coffee nítorí pé coffee máa ń fọrun kùn mí, à, kí n dẹ́ ṣe nǹkan tí, à, mo fẹ́ràn láti máa ṣe àgàgà ìgbà tí mo bá wà ní ibi iṣẹ́.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láàbò ara ènìyàn. Nípa ìdí èyí, mo máa ri dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe. Mo dẹ̀ mú omi gidi gan. Bí dókítà ṣe sọ kí ń ti mú ni mo máa ń mú nítorí pé ó dáa lára ènìyàn.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn jẹ́ àwọn nǹkan tí ó pọ̀ jaburata. Ìgbà míì nígbà tí mọ́ bá wo àwọn nǹkan kan lórí fóònù mi tó jẹ́ wí pé wọ́n máa ń dẹ́rìn pààyàn àbí tó n máa ń pààyàn lẹ́rìn. Ìgbà yìí ni mo máa ń rẹ́rìn. Àwọn fíìmù náà tí mo máa ń wò lẹ́ẹ̀kookan awọn nǹkan tó jẹ́ wí pé wọn máa ń mú mi rẹ́rìn.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Àwọn alábáṣiṣẹ́ pọ̀ jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi. Ìgbà míì nígbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan kan tí wọ́n ṣe à pàtàkì, mo máa ń ṣe ìwádìí wọn kí n tó gbà wọ́n ṣíṣẹ́, tó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe láti fi àà ri dájú wípé iṣẹ́ mi ń tẹ̀síwájú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Ìṣègùn òde jẹ́ ǹkan tí mo sì lọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ó kọjá. Igbà yí ni ọ̀rẹ́ mi pè mí sí ibi àjọyọ̀ yìí àti ibi òde yìí tó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn tó dẹ̀ ṣe arerin, tó dẹ̀ jẹ́ ǹkan tí a ṣì àwòrán rẹ̀ jáde.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Fífọ ọwọ lójoojúmọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nítorí pé ilé yìí máa ń jẹ́ kí àbò ara dà jú kódé ṣe yege. Nígbà míì, láàárọ̀ kùtùkùtù kí n tó jáde àbí mo máa fọ ọwọ́ níbi iṣẹ́ náà mo máa fọ ọwọ́, tí bá dẹ́lé mo máa fọ ọwọ́. So fífọ ọwọ́ mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, nítorí pé ó ṣe pàtàkì sí àbò ara mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ rẹ ṣiṣẹ́ lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo fẹ́ràn láti máa ṣe ìbá ìbáṣepọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan pẹ̀lú àwọn ẹ, ẹlẹgbẹ́ iṣẹ́ mi tó dẹ̀ jẹ́ wípé nǹkan tí a máa ń ṣe papọ̀ láti fi rí i dájú wípé àìṣẹ̀ tẹ̀síwájú, àìṣẹ̀ dè lọ, àìṣẹ̀ yọ kó lọ.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Eleyii ọ dúró lórí àwọn nǹkan kan tí o bá n ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Mo fẹ́ràn láti pín àwọn oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, eléyìí tó bá jẹ́ wípé, ó yẹ kí n fún wọn, mo máa ń fún wọn nítorí wípé mi ò jẹ́ ẹnìkan tí ó lá hun àbí èèyàn tí ò kí ń fún èèyàn nì nkan.

Irú ẹbun wo ni ó máa ń fún àwọn ènìyàn? Ẹbun tí mo máa ń fún àwọn ènìyàn, a ó pọ̀ gidi gan-an nítorí wipé elèyii jẹ́ nǹkan tí ó máa ń finú ènìyàn dùn nígbà gbogbo. Bóyá ní ọjọ́ ìbí wọn àbí tí wọ́n bá ṣe àwọn àjọyọ̀ àbí àwọn ayẹyẹ tó ṣe pàtàkì sí wọn, mo máa n fún wọn ní ẹ̀bùn bíi, à, bíi abọ́ àbí àwọn nǹkan kan tó ṣe pàtàkì tó ní iwúlò tó lè máa rí lójoojúmọ́ láti fi rántí pé èmi ni mo fún wọn l'ẹ́bùn yẹn.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Á gba ọwọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tí a ó ṣe pàtàkì. Eléyìí wá dá dúró lórí ènìyàn tí mo fẹ́ gba ọwọ́ wọn. Tóbá jẹ pé àwọn tó jù mí lọ ni mo máa ń dọ̀bálẹ̀ àbí mo máa ń tẹríba láti gbọ́ wọn. Tóbá yẹ pé àwọn ọ̀rẹ́ mi, mo máa ń bọ́ wọn ní. Nígbà tó dẹ jẹ́ pé nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Àwọn oúnjẹ tó lérò fún ìlera ni àwọn oúnjẹ tí mo máa ń jẹ ju. Nítorí pé àwọn oúnjẹ yìí jẹ́ nǹkan tí ó dára lára. To de jẹ́ wípé àwọn máa ń mú ara ṣe pípé. Àń, nígbà gbogbo àwọn oúnjẹ yìí jẹ́ àwọn oúnjẹ tó dára sára. Àbọ̀yẹ́ nǹkan mímú ni, àbí jẹ́jẹ́ ni mo máa ń ṣe nígbà gbogbo.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Àwọn òfin ìyára ọkọ̀ jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì. Mọ̀dẹ̀ máa ń rí i dájú wipé mi ò kí ń tẹ àwọn òfin yii mọ́lẹ̀ nígbà gbogbo tí mo bá à wà ọkọ̀ lórí pópónà. À, mo fẹ́ràn láti máa tẹ̀, láti máa tẹ̀lé àwọn òfin ìlànà tí wọ́n bá fi sílẹ̀ fún ìyára ọkọ̀ nígbà gbogbo.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan a nígbà gbogbo lóòrèkóòrè. À tí mo bá gbọ́ orin tàbí tí mo bá lọ sí ilé ìjọsìn, mo fẹ́ràn láti máa jó nítorí pe o máa ń finú mi dùn. Ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe, àá láti ṣe ìdárayá fún rà mí àti láti ṣe ìsọdọ̀tun ọkàn náà.

Ṣé o ní irungbọ̀n? Gẹ́gẹ́ bí ọkùnrin gende nílẹ̀ Yorùbá, irungbọ̀n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní irungbọ̀n gidi gan, tó jẹ́ wípé ó dẹ̀ ṣe fún mi lẹ́wà, ó dẹ̀ jẹ́ kí a dára wò lọ́mọkùnrin. Irungbọ̀n jẹ́ ǹkan tí mo ń tọ́jú rẹ̀ dáadáa, ó dẹ̀ dá gidigidi.

Kí nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ nǹkan tí mo gùn, ní oṣù tí ó kọjá ìgbà yẹn nígbà tí mo fẹ́ lọ sí ìlú mìíràn lọ ta àwọn ọjà kankan tí mo ní sílé. Ìgbà yí ni mo kó àwọn eru yí sí, inú ọkọ̀ akẹ́rù láti bá mi kó àwọn eru yẹn lọ. Ìgbà yí ni ìgbà kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Ìgbà yìí jẹ́ ìgbà tí àwọn ènìyàn máa ń wá láti ibi gbogbo láti wá ṣe ayẹyẹ pẹ̀lú àwọn ènìyàn láti ṣe àjọyọ̀ náà. Ìgbà yìí de jẹ ìgbà tí inú mi máa ń dùn láti rí àwọn ọ̀rẹ́ ọlọ́jọ́ pípẹ́ àti àwọn ẹbí mi lápapọ̀ náà.

Ṣé o máa ń mu àwọn ohun mímu piròtínì? Àwọn ohun mímu pùròtínì jẹ́ àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa mú nítorí pé mò ń wò pé kò dá lará nítorí pé ó máa ń pa àwọn ènìyàn. Ó de máa ń jẹ́ kí ojú máa kó àwọn ènìyàn. Ìdí lé léyìí tí mi ò fi máa ń mú nigba gbogbo.

Kí ni àwọn èrò rẹ fún ìsọ̀ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún ọ̀sọ́ ọjọ́ iwájú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Láàkọ́kọ́, àwọn èrò mi fún ọjọ́ iwájú ni wípé à kí n lọ kọ́ ìmọ̀ tuntun nípa isẹ́ mi tó máa mú isẹ́ mi lọ síwájú tó dẹ̀ máa mú ọgbòrọ̀ si. Ó dẹ̀ n jẹ́ kín ṣe ètò láti rí i dájú pé àwọn isẹ́ mi lọ síwájú náà.

Irú etígbọ̀ wo ni o máa ń lò? Etígbọ̀ tí mo máa ń lò jẹ́ etígbọ̀ kan tí ó dára dáadáa. Eléyìí dẹ̀ jẹ́ etígbọ̀ tí àwọn kọ̀mpání, àwọn ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣe. Etígbọ̀ yìí dáa lọ́pọ̀lọ́pọ̀ tí mo máa ń lò, ìgbàkúùgbà tí mo bá ṣiṣẹ́ tàbí tí mo bá ń ṣe ìdárayá fún ràmi náà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni, igbà tí mo bá ní ìdáwọ́ dúró ní ibi iṣẹ́ láti lọ jẹun ọ̀sán. Ìyẹn ni agogo méjìlá ọ̀sán. Ìgbà yìí ni mo fẹ́ràn jù nítorí wipé ó máa n fún mi ní ìgbà láti sinmi àti láti jẹun àti láti ṣe àwọn nǹkan kan tó máa n múnu mi dùn náà.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn tó máa ń kọ orin. Àwọn ẹgbẹ́ akọrin jẹ́ àwọn ẹgbẹ́ kan tí mo fẹ́ràn gidigidi nítorí pé àwọn yẹn ni wọ́n máa ń kọ àwọn orin ẹ̀mí tàbí àwọn orin èdè tó máa ń fi iná mi dùn tọ́ dẹ̀ máa ń fi mí lára dárayá náà. So àwọn ẹgbẹ́ akọrin ni àwọn ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Àwọn ìdènà ọkọ̀ jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì nígbà tí mo bá wà lọ́nà. Ní lóore kóòrè, nígbà tí mo bá ní ìdojúkọ wọ̀nyí, mo máa ń lo àwọn ọgbọ́n tí mo kọ́ láti ilé ìwé tí ò bá ṣiṣẹ́ àbí tí ò bá ṣe àtúnṣe ṣe, màá pe àwọn tó ní ọgbọ́n ìmọ̀ àti òye nípa ìdènà ọkọ̀ k'ọ́n wá bá mi ṣiṣẹ́ lórí ẹ̀.

Ibo ni o fẹ lọ ṣe se ìsinmi? Àìsìnmi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ibi tí mọ́ fẹ́ràn láti lọ ṣe ìsinmi ni ilẹ̀ Canada. Ilẹ̀ Canada jẹ́ ibìkan tó jẹ́ wípé ó dá lọ́pọ̀lọ́pọ̀ ó dẹ̀ rẹwà. Mo máa lọ síbẹ̀ láti lọ kọ́ ẹ̀kọ́ tuntun, láti bá àwọn ènìyàn pàdé àti láti ṣe ìdárayá fúnra mi náà.

Bawo ni o ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí, aah, mo bá ní àyè láti ṣe àwọn iṣẹ́ àkànṣe, mo máa ṣe ètò lórí wọn láti mọ àkókò tí màá nán lórí wọn, àwọn owó tí màá lò àti àwọn ohun èlò tó jẹ́ wípé mo nílò láti pèsè láti rí i dájú wípé àwọn iṣẹ́ yìí á di ọ̀tún. Wọ́n dẹ̀ di nǹkan àrídájú.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn ènìyàn lọ́wọ́ aa mo máa ń ṣe ní ọ̀nà tí ó pọ̀. Ìgbà mí ì táwọn ènìyàn bá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́, bóyá nípa owó àbí, à, láti ṣe, à, à, iṣẹ́ fún wọn tó jẹ́ wípé wọ́n ò ní owó tàbí láti gbà wọ́n nímọ̀ràn àwọn eléyì ni mo máa ń ṣe lóòrèkóòrè láti fi ran àwọn ènìyàn lọ́wọ́.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn, àwọn ènìyàn tí ó yẹ pé wọ́n ṣe pàtàkì, wọ́n dè ṣe kókó sí mi. Àwọn aládùúgbò mi ni àwọn ènìyàn tó jẹ́ wípé a jọ máa ń ṣeré púpọ̀, a jọ máa ń gbìmọ̀ láti rí i dájú wípé àdúgbò àti àyíká wa jẹ́ ibi tó dára fún àwọn ènìyàn láti wá àti fún ọkọ̀ láti wọ̀.

Ìgbà mélòó ni o máa ń lo, lo fóònù rẹ lójoojúmọ́? Igbà mélòó, ó dá dúró lórí àwọn iṣẹ́ tí mo bá níi ṣe. Nígbà mii tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, mo máa ń lo wákàtí à méjìlá lórí fóònù mi nítorí wípé fóònù yìí mo máa ń lò láti fi ṣe àwọn iṣe, kọ́ àwọn ǹkan tuntun àti láti ṣe àwọn ǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi lẹ́nu iṣẹ́ mi naa.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí àh, ò ṣe pàtàkì sí mi à nígbà gbogbo. À inú mi dẹ́ẹ̀ dun ṣi nitorí pé nígbàmí tí n bá lọ ra àwọn nǹkan à mítà, àwọn iye ilé ni mo máa ń lò à láti fi ṣe àwọn nǹkan mi bí i láílọ̀nì àbí àwọn nǹkan tí mo tún lè lo àwọn ilé ni mo máa ń ṣe àtúnlo rẹ̀.

Ṣé o máa ń ṣe eré ìdáni? Eré ìdáni jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà gbogbo nítorí pé ìnú máa ń dùn si. Eré ìdáni jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa n ṣe nítorí pé ó dá lára. Ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí àbọ̀ ara máa pé lọ́pọ̀lọpọ̀. Eré ìdáni ni mo máa ń ṣe lọ́jọ́ Sátọ̀dé láárọ̀ kí n tó jáde àbí kí n bá lọ sí ibi gym láti lọ iṣẹ́.

Ṣé wáìfì rẹ yára tó? Wáìfì mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, wọ́n dẹ̀ máa ń yára lọ́pọ̀lọpọ̀ nítorí pé òun ni mo máa ń lò láti fi ṣe àwọn ǹkan kan tó jẹ́ wí pé wọ́n ṣe pàtàkì sí mi, àná náà nígbà tí màá fẹ́ gba àwọn ǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì àbí tí màá fẹ́ pe àwọn ẹ̀yàn sí ìpè fídíò, eléyii ni mo máa ń lò, a tó dé jẹ́ wí pé ó máa ń yára gidi gan.

Nígbà wo ni o máa ń kẹ́yìn láàla burúkú? Àlá burúkú jẹ́ nkan tí kò dáa rara. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí, à, mo máa ń kọ sílẹ̀. E, ìgbà ìkẹyìn tí mo lá àlá burúkú ni, à, ó ti pẹ́ gan. Ó dẹ̀ jẹ́, ìrú, à, ìgbà tó jẹ́ ìgbà tí mo wà ní kékeré. Ìgbà yìí ni mo lá àlá tí kò dáa, tó jẹ́ wípé, à, ẹ̀rù bà mí gan, à, láti ìgbà yẹn ní ìgbà ìkẹyìn.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Àwòrán ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń kàá lóore kó lè, o dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Mo máa ń ka àwòrán ilé gidi gan-an, nítorí nígbà tí mo wà ní kékeré eléyìí ni, mo máa ń ṣe, nígbà tí mo bá wà ní ilé-ìwé, nígbà yẹn nísìín, mo dẹ̀ ṣì máa ń ṣeé.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn gidi gan nítorí wípé, ó jẹ́ àwọ̀ tí mo ń lò láti ìgbà tí mo wà ní kékeré. Àwọ̀ yìíyìí dẹ̀ jẹ́ àwọ̀ tó jẹ́ wípé ó máa ń dára lára. Ó dee tún máa ń jẹ́ kí àwọ̀ tìme náà kó jáde síta nígbà gbogbo tí mo bá wọ àwọn aṣọ tó jọmọ̀ àwọ̀ eyìí.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni, ah, WhatsApp. WhatsApp jẹ́ áàpù kan tí mo fẹ́ràn gidi gan, nítorí pé áàpù yìí ni mo máa ń lò nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí tí mo bá fẹ́ bá àwọn ènìyàn ṣe ìpàdé lórí íńtánẹ́ẹ̀tì. Ó dẹ̀ jẹ́ áàpù kan tó jẹ́ wípé mo máa ń lò gidi gan, ní ó dẹ̀ máa ń jẹ́ áàpù tí, ah, inú mi máa ń dùn sí.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ni nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ jẹún ọ̀sán. Mo fẹ́ràn láti máa jẹ́ pẹ̀lú èmi nìkan nítorí wípé láti máa kó kí ìjà máa wá sílẹ̀ àbí láti ṣe nǹkan tí mo ní ṣe lọ́gán.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Ó lè jẹ́ orúkọ tí kò dára rara. Mi ò dẹ̀ ní orúkọ ìnagijẹ gẹ́gẹ́ bí ènìyàn. Orúkọ yẹn ni orúkọ tí mi ò fẹ́ràn láti máa ní gẹ́gẹ́ bí ènìyàn. Fún ìdí èyí, àmi ò ní orúkọ ìnagijẹ. Mi ò dẹ̀ fẹ́ràn orúkọ yẹn rárá àti rárá.

Nígbà wo ni o kẹ́hìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Kikọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tí mo máa ṣe lóòrèkóòrè nígbà gbogbo tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ a tí mo ní láti ṣe. Mo máa kọ wọ́n sílẹ̀, a ó de jẹ́ elé máa jẹ́ kí n ní ìlànà lórí àwọn nǹkankan tí mo ní ṣe náà.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ bí a ti ń sè dáadáa, à, òun ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí kò le rárá láti sè. Ó dè jẹ́ oúnjẹ tó jẹ́ wípé mo mọ bí a ṣe ń sè é lọ́pọ̀lọpọ̀, àyè, à, fún ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Igbà yìí ni mo kọ́ bí wón ṣe ń se oúnjẹ yìí, à, dáradára.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Dáhùn fóònù ni ibi iṣẹ jẹ nkan ti o ṣe pàtàkì. Mo máa ń ní àyè, ó máa ń fún wa ní àyè tí a máa fi ń ṣe, láti lọ dáhùn fóònù. Ìgbà yìí ni ó wa dá dúró bóyá, tó bá jẹ́ ìpè tó ṣe pàtàkì, mo máa n gba àyè láti lọ dáhùn fóònù.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Àh, mo máa fọ eyín lójojúmọ́ ní ìgbà méjì, eyí ní àárọ̀ kín tó jáde lọ síta, à, àti ní àṣálẹ́ tí mo bá fẹ́ lọ sùn. Ìgbà tí mo bá dé láti ibi iṣẹ́, tí n bá ti jẹun tán, tí n bá ti fẹ́ lọ wẹ̀. Ìgbà yìí ni mo máa fọ eyín mi tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Ṣé ẹ máa ń pa owó pamọ́? Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, nítorí wipé fífi owó pamọ́ jẹ́ ǹkan tí ó ṣe kókó ní ilé ayé ẹ̀dá. Mode máa ń ṣe eléyìí lóòrèkóòrè. À, nígbà tí n bá ti gba owó láti ibi iṣẹ́ mi, ìgbà yìí ni mo máa yọ lára è láti fi pamọ́, tó jẹ́ ǹkan tí mo máa lò lọ́jọ́ iwájú.

Irú ìbọ̀ṣẹ̀ wo ni o fẹ́ràn ń wọ? Eleyìí jẹ́ nǹkan tí a ó ṣe pàtàkì. Ìgbà mìí tí mo bá fe ṣe ìbọ̀ṣẹ̀, mo fẹ́ràn láti lo eleyìí tí àwọn olóyìnbo ṣẹ̀ṣẹ̀ n ṣe jáde yìí ṣe tí wọ́n mọ̀ sí ìbọ̀ṣẹ̀ aláwọ̀ eleyii ni mo fẹ́ràn láti máa wọ̀ ní igbà gbogbo.

Ṣé o fẹ́ràn lo èrò ìgbésókè? Éléyì jẹ́ ǹkan tí, ó ṣe pàtàkì nítorí pé ìgbésókè dá gidi gan ní ibi iṣẹ́ àbí níbi òwò. Éléyì ni àwọn ǹkan tí mo dẹ̀ ń lò, lọ́pọ̀lọpọ̀ láti rí i pé iṣẹ́ mi ń gbèrú si àti ọjà mi náà sì ń gbèrú si.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, à, ni ọjọ́ ìbí mi. Nítorí pé ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan tí, à, ó ṣe pàtàkì sí mi nígbà gbogbo. Fún ìdí èyí, ojú ọjọ́ yìí ni mo fẹ́ràn gidigidi, à, nítorí wípé ọjọ́ yìí jẹ́ ọjọ́ ayọ̀ ó dẹ̀ jẹ́ ọjọ́ ìdùnnú fún mi náà lóore kóorè.

Ṣé o ní àwòrán lára? À, àwòrán lára jẹ́ nǹkan tí óò ṣe pàtàkì gan, àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere, mi ò ní àwòrán lára. Kì í ṣe, à, ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, à, nígbà tí, à, mo bá ṣe àwọn nǹkan kan. Àwòrán lára jẹ́ ǹkan tí òfin àti, ẹ́ẹ̀, kìí ṣe ó jẹ́ ǹkan tí ó, tí kò fi bára, tí kò bára mu pẹ̀lú àwọn ìṣe àti ìlànà ọmọ Yorùbá.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rín rin ní àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe à lóòrekóòrè nígbà tí mo bá fẹ́ jáde àbí lọ sí àwọn ibì kan tí wọ́n ṣe pàtàkì sí mi. Mo màá n rí dájú wipé, à, mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn àti pẹ̀lú àwọn tó bá sún mọ́ mi. À, tó de jẹ́ nǹkan tí o ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò erò ri? Ó lè jẹ́ ǹkan tí mo báa ṣe nígbà mìí tí ayé rẹ̀ bá ṣi sílẹ̀. A mo máa ń bèèrè, à, àwọn eléyìí ìrànwọ́ lọ́wọ́ ọ̀dọ́ olùṣètò nítorí wípé ó ṣe pàtàkì ó dẹ̀ máa jẹ́ kí n mọ̀ onà àti láti rí ìmọ̀ tuntun gbà lọ́wọ́ wọn náà.

Ṣé o mọ ka ìwé? Mo máa ń ka ìwé dáadáa. Kíka ìwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Kíka ìwé ni mo máa ń ṣe lóòrèkóòrè láti kọ́ ìmọ̀ tuntun àti láti rí wípé, àwọn nǹkan kan tí kò yé mi, yé mi àti láti ṣe àwọn nǹkan kan tó jẹ́ wípé ó dára náà ní ìgbà yẹn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nípa ibi ise àbi nípa owó mi, nígbà tí ń bá fé kò ìmo tuntun àbí tí ń bá fé sísè lórí àwon isé mi náà mo máa lo àwon isé yìí láti òrí Íńtánẹ́ẹ̀tì àti láti ibí àwon ayélujára tó je máa ń se pàtàkì sí isé mi náà.